Ètò mi fún ìparí ọ̀ṣẹ̀ ni wípé mo máa ń tún inú ilé ṣe, mò sì máa ń lọ kí àwọn ẹbí àti ará. Nítorí ní ìparí ọ̀ṣẹ̀, mi ò kí ń lọ sí ibiṣẹ́ ní ọjọ́, fún ọjọ́ méjì nítorí náà mo máa ń ráyè dáadáa. Ìparí ọ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń dúró dè kí ó dé, kí n bá lè rí gbogbo ohun tí mo fẹ́ ṣe ṣe. Ohun tí mo máa ń kọ́ ń ṣe ni wípé mo máa tún ilé ṣe, mo dẹ̀ máa fọ àwọn aṣọ mi àti aṣọ àwọn ọmọ mi. Tí mo bá ti ṣe yẹn tan, máa wá wo àwọn ẹni tí mo fẹ́ lọ yọjú sí. Àwọn ẹbí àti ará tó jẹ́ wípé èmi àti wón ti fojú kanra wa tipẹ́tipẹ́, mo máa lọ ń kí wọn. Tó bá ti di ìparí ọ̀ṣẹ̀, nítorí náà ni mo ṣe máa fojú sí kí ìparí ọ̀ṣẹ̀ kí ó tètè dé. Ó máa wù mí bẹ́ẹ̀ ni wípé kó jẹ́ wípé ìparí ọ̀ṣẹ̀ ó tiẹ̀ ju ọjọ́ méjì lọ.

Èso tí mo fẹ́ràn láti máa ń jẹ ju, òun ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀. Kò sí àrà tí mi ò lèé fi ọ̀gẹ̀dẹ̀ dá. Mo lè jẹ ẹ lásán, mo lè lọ kí n mu, mo lè lọ pẹ̀lú nǹkan oríṣiríṣi, mo lè tún sè mọ́ ẹ̀wà. Kódà mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀pà. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí mo fẹ́ràn kí ń máa jẹ nítorí wípé ó dùn. Mo sì máa ń gbádùn bí ó ṣe rí ní ẹnu mi. Mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ láàrọ̀, mo lè jẹ ẹ lọ́sàn-án, kódà mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ lálẹ́. Èso tí mo fẹ́ràn jù òun ni kí ń máa jẹ ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ọmọ Mùsùlùmí ni mo jẹ́. Nítorí náà ni ọ fi jẹ́ wípé mọ́sálásí ni ilé ìjọsìn tí èmi máa ń lọ. Mo máa ń lọ sí mọ́sálásí ní gbogbo ọjọ́ Jímọ̀ láti lọ kí ìrun Jímọ̀. Ilé ìjọsìn jẹ́ ibi tí ó jẹ́ wípé inú mi máa ń dùn kí n wà níbẹ̀. Nítorí wípé ibẹ̀ ni a ti máa ń sin Ọlọ́run. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa lọ sí mọ́sálásí láti lọ sin Ọlọ́run tó fún mi ní ẹ̀mí. Ilé ìjọsìn jẹ́ ibi tó jẹ́ wípé mo ti máa ń gba ìmọ̀ràn. Awa obìnrin tá a máa ń jọ́sìn ní mọ́sálásí mi, a máa ń ṣe ìdánilẹ́kọ̀ tó jẹ́ wípé a máa ń fún ara wa ní ọ̀rọ̀ sísọ tí a ó sì máa gbọ́ ti àwọn èèyàn tí ó kù.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣìnà-rí. Ni ọjọ́ tí mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi tí a jọ lọ sí ilé ìwé girama, òun ni mo ṣí ọ̀nà. Ìjuwe tó júwe fún mi kò tí ẹ̀ jọ mọ́ ibi tí mo lọ rárá. Ìgbà tí ó júwe ibi tó ń gbé fún mi, mo rò wí pé àdúgbò kan tí mo máa ń rí ni mòo wá lọ sọ́nà bẹ́ẹ̀. Aṣé àdúgbò pé méjì tó ń jẹ́ ibi tó fi ṣe àpèjúwe fún mi. Nítorí náà mo ṣi ọ̀nà lọ. Ìgbà tí màá fi ríi wí pé kò kín ṣe ibi tí ó rán mi, ini mo wà. Agogo ìpè mi ti kú. Mi ò wá rí ibi tí kò júwe fún mi. Mo gbìyànjú láti mọ bẹ̀rẹ̀, àmọ́ bí mo ṣe lọ ni mo rí pé mò ń ṣìnà si. Mo ní láti padà lọ sí ilé ni. Mi ò padà lọ ọ̀dọ̀ rẹ̀ mọ́ níjọ́ yẹn. Ó wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mo tó padà mọ ibi tí ó ń gbé. Ó ṣẹ̀ wá ríbi júwe ilé ẹ̀ fún mi.